Nígbà tí mo bá ní àwọn iṣẹ́ àkànṣe púpọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń jókòó balẹ̀ kí n wo gbogbo iṣẹ́ tí mo ní. Mo máa ń kọ wọ́n, mo máa ń kọ wọ́n sílẹ̀ kí n lè rí wọn kéderé. Èyí ràn mí lọ́wọ́ láti mọ iye iṣẹ́ tí mo ní àti ohun tí mo yẹ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú. Lẹ́yìn náà, mo máa ń pín àwọn iṣẹ́ náà sí kékeré kékeré dípò kí wọ́ wọ́n. Kí wo iṣẹ́ kan bí ǹkan tó tóbi gan, mo máa ń yà sí apá kan. Nígbà bẹ́ẹ̀ iṣẹ́ náà kìí dá mi lóró, mo sì le ṣe ní ìrọ̀rùn. Mo tún máa ń ṣètò àkókò mi dáadáa. Mo máa ń sọ pé, mo máa ń sọ pé ní òwúrọ̀, màá ṣe iṣẹ́ yìí, ní ọ̀sán, màá ṣe èyí. Èyií jẹ́ kí n máa ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn, kí n sì máa mọ ohun tó yẹ kí n ṣe ní gbogbo àkókò. Mo kìí fẹ́ ṣe gbogbo ǹkan lẹ́ẹ̀kan ṣoṣo torí pé ó lè rẹ̀ mí. Ohun mìí tí mo máa ń ṣe ni pé mo máa ń kọ́kọ́ ṣe iṣẹ́ tó ṣe pàtàkì jù. Bí mo bá ń ṣe àwọn iṣẹ́ pàtàkì kọ́kọ́, inú mi máa ń balẹ̀. Lẹ́yìn náà, mo lè ṣe àwọn iṣẹ́ kékeré tó kù láìní ìbànújẹ́. Nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo tún máa ń ya àkókò díẹ̀ láti sinmi. Bí mo bá rẹ̀, mo lè dúró díẹ̀, momi tàbí rìn kiri. Èyí ń ràn mí lọ́wọ́ kí n tún ní agbára láti tẹ̀síwájú. Ní ìparí, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi nípa, nípa kíkọ́ wọn sílẹ̀, pípa wọn sí kékeré, ṣètò àkókò àti ṣíṣe iṣẹ́ pàtàkì ní àkọ́kọ́. Ìlànà yìí jẹ́ kí iṣẹ́ mi rọrùn mo sì máa ń parí wọn dáadáa láìṣe ìṣòro fún ara mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀fọ́. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó dùn ó sì fún mi ní agbára. Nígbà tí mo bá jẹ ìrẹsì àti ẹ̀fọ́, inú mi má n dùn, ara mi sì má n balẹ̀. Ó jẹ oúnjẹ tí mo lè jẹ ní gbogbo ìgbà kì í sì n rẹ̀ mí. Mo fẹ́ràn ìrẹsì torí pé ó rọrùn láti jẹ, ó sì le lọ pẹ̀lú ọ̀pọ̀ ǹkan. Mo lè jẹ ẹ́ pẹ̀lú ẹ̀fọ́, pẹ̀lú ẹran tàbí pẹ̀lú ẹja, gbogbo rẹ má n dùn sí mi. Ẹ̀fọ́ náà tún dára gan torí pé ó ní ẹ̀ṣọ́ ara, ó sì jẹ́ kí ara mi lágbára. Nígbà mí bí mo bá rẹ̀ láti inú iṣẹ tàbí láti inú ọjọ́ pípẹ́, tí mo bá rí oúnjẹ yìí, inú mi a dùn kẹ́sẹ̀kẹ́sẹ̀. Mo ma n rí bí i oúnjẹ ìtú, bí ó mo ma n rí bí i oúnjẹ ìtùnú, kò sí wàhálà nínú rẹ̀. Mo kàn jẹ́ mo sì sinmi. Mo tún fẹ́ràn oúnjẹ yìí torí pé ó wọ́pọ̀ mo sì lè rí i ní ìrọ̀rùn. Kò si kò sì kò ṣe oúnjẹ tó nira láti sè tàbí láti rí. Ní ilé, ní ìta tàbí níbi iṣẹ́ mo lè rí ìrẹsì àti ẹ̀fọ́ ní ìrọ̀rùn. Èyí jẹ́ kí n má a yàn ọ́n lọ́pọ̀ ìgbà. Mo ma n yan ọ́n lọ́pọ̀ ìgbà nítorí èyí. Ní ìparí, ìrẹsì àti ẹ̀fọ́ ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ó dùn ó dára fún ara, ó sì jẹ́ kí inú mi balẹ̀. Bí mo bá ní ààyè láti yan oúnjẹ, èyí ni mo ma a yan lọ́pọ̀ ìgbà. Ìrẹsì àti oúnjẹ ẹ̀fọ́ jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀ pẹ̀lú iṣẹ́ agbára tó má a ń ṣe ní ara àti ìrọ̀rùn tó má a ń fún mi nígbà tí mo bá ti jẹ ẹ́. Mo fẹ́ràn ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́ gan ni, màá sì ń yan lọ́pọ̀ ìgbà.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni Arsenal. Mo ti fẹ́ràn Arsenal láti ìgbà pípẹ́, mo sì ń tẹ̀lé wọn dédé. Ní gbogbo ìgbà tí Arsenal bá ń ṣeré, mo máa ń gbìyànjú láti wo eré wọn tàbí láti mọ ohun tí ń lọ nínú eré náà. Òhunkan tí mo fẹ́ràn nípa Arsenal ni pé wọ́n máa ń ṣeré pẹ̀lú ìmurasílẹ̀ àti ìtara. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n kì í ṣẹ́gun gbogbo eré, mo máa ń rí pé wọ́n ń gbìyànjú. Èyí ì jẹ́ kí n fẹ́ràn wọ́n síi, torí pé mo fẹ́ràn ẹgbẹ́ tí kì ń ṣe ẹni tí yóò fi ara rẹ̀ sílẹ̀ rọrùn. Mo tún fẹ́ràn bí Arsenal ṣe ń kọ́ àwọn ọ̀dọ́ òṣèré wọn. Wọ́n máa ń fún àwọn òṣèré kékeré ní ààyè láti ṣeré, kí wọ́n sì kọ́ ẹ̀kọ́. Èyí fí hàn pé ẹgbẹ́ náà ronú nípa ọjọ́ iwájú kì ń ṣe ìsisìyín nìkan. Nígbà tí Arsenal bá ṣẹ́gun, inú mi má ń dùn gan an, mo máa ń ní ayọ̀, mo sì le bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nípa eré náà. Nígbà tí wọ́n bá tọn bá sì pàdánù, mi ò máa ń banújẹ́mi mi ò máa ń bínú jẹ jù, mo kàn ń sọ fún ara mi pé, eré ni, wọn a tún gbìyànjú lẹ́ẹ̀kan si. Mo tún fẹ́ràn bí Arsenal ṣe ní ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ káàkiri ayé. Ó ń jẹ́ kí n rí pé mi ò dájú nìkan, ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ràn ẹgbẹ́ yìí, a sì le bá ara wa sọ̀rọ̀ nípa eré bọ́ọ̀lù ní ìtùnú. Ní ìparí, Arsenal ni ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń ṣeré, bí wọ́n ṣe ń gbìyànjú, àti bí wọ́n ṣe ń ronú pẹ̀lú ọjọ́ iwájú. Ìdí nìyí tí mo fi ń tẹ̀lé wọ́n tí mo sì fi ń fẹ́ràn wọ́n dédé. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ẹgbẹ́ Arsenal gan ni.

Mo ń lo fóònù Android. Mo ti ń lo Android fún ìgbà pípẹ́. Mo sì ti faramọ́. Ó rọrùn fún mi láti lò. Mo sì mọ̀ bí mo ṣe lè ṣe ọ̀pọ̀ nǹkan lórí rẹ̀ láìní ṣòro. Android ń ṣiṣẹ́ dáadáa fún ohun tí mo fẹ́ ṣe lójoojúmọ́. Mo ń lo fóònù mi fún ọ̀pọ̀ ǹkan. Mo fi ń pe àwọn ènìyàn, mo fi ń ránṣẹ́, mo sì ń lo WhatsApp àti àwọn app míì láti bá àwọn ọ̀rẹ́ àti ẹbí mi sọ̀rọ̀. Mo tún ń lo fóònù mi fún iṣẹ́ díẹ̀ bíi kíkọ, kíka ìwé àti fífi àwọn fáìlì pamọ́. Ohun kan tí mo fẹ́ràn nípa Android ni pé ó rọrùn láti gba app. Bí mo bá fẹ́ app tuntun, mà kàn lọ sí orí Play Store, mà sì gba. Mo tún lè ṣètò fóònù mi bí mo ṣe fẹ́ kín yí àwòrán, ohun àti ìṣètò padà sí ohun tó dùn ni. Fóònù mi tún ràn mí lọ́wọ́ fún ìròyìn àti ìmọ̀ tuntun. Mo lè ka ìròyìn, wo fídíò tàbí gbọ́ orin lórí rẹ̀. Nígbàtí mo bá rẹ̀, mo lè lo fóònù mi láti sinmi díẹ̀. Ó ti di apákan nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Mo tún fẹ́ràn Android nítorí pé kò nira láti tọ́jú. Bí ǹkan bá yọ, mo lè ṣètò rẹ̀. Mo sì lè lo pẹ̀lú dátà tàbí WiFi láìsí wàhálà púpọ̀. Fóònù yìí jẹ́ kí ìgbésí ayé mi rọrùn díẹ̀. Ní ìparí, fóònù Android ni mo ń lo. Ó rọrùn, ó sì wúlò. Ó sì ma ń ràn mí lọ́wọ́ láti, láti lo ohun púpọ̀ ní gbogbo ọjọ́. Mo dún pé pé mo ní fóònù tí mo lè fi ṣe ohun tí mo fẹ́ láìní ṣòro. Ó dẹ̀ ma ń rọrùn fún mi láti lò. Kò sí wàhálà fún fóònù Android.

Mo ma n ra nǹkan ní ọ̀pọ̀ ibi. Dájúdájú gẹ́gẹ́ bí irú nǹkan tí mo fẹ́ rà. Ọ̀kan lára ibi tí mo ti máa ń ra nǹkan jù ni ọjà. Ní ọjà, mo lè rí ọ̀pọ̀ nǹkan ní owó tó rọrùn. Mo lè ra oúnjẹ bí ẹ̀fọ́, ẹran, ẹja, èso àti ọ̀pọ̀ nǹkan mii tí mo nílò lójoojúmọ́. Mo fẹ́ràn ọjà torí pé mo lè bá àwọn oníṣòwò sọ̀rọ̀, mo sì lè sọ owó kù díẹ̀. Mo tún máa ń ra nǹkan ní sọ́ọ̀bù tàbí súpámákẹ̀tì. Nibiyi, mo ma ń ra nǹkan bí i oúnjẹ tí a ti sè tò, mímú, ìṣúra ilé àti àwọn nǹkan tí mo fẹ́ kí ó mọ̀ dáadáa. Súpámákẹ̀tì máa ń jẹ́ kí rírà rọrùn torí pé gbogbo nǹkan wà ní ibi kan. Màá kọ̀nyàn ohun tí mo fẹ́, màá dé san owó, màá dé lọ. Nígbà mi, mo tún máa ń ra nǹkan lórí ayélujára bí i online. Bí mo bá kọ́ ní àkókò púpọ̀ tàbí bí mo bá rẹ̀, mo lè lo fóònù mi láti pàṣẹ fún nǹkan. Mo lè ra aṣọ, bàtà, fóònù tàbí ohun èlò ilé lórí ayélujára. Ohun tí mo fẹ́ràn nípa rẹ̀ ni pé mo lè ra nǹkan láì jáde lọ síta rárá. Ní gbogbo rẹ̀, mo kì í dì mọ́ ibi kan ṣoṣo. Mo ń ra nǹkan ní ibi tí ó bá mi mọ̀, tí owó rẹ̀ bá dáa tí yóò sì jẹ́ kí ní ìtẹ́lọ́rùn. Ohun pàtàkì jù lọ ni pé nǹkan tí mo rà dára, owó rẹ̀ kò dẹ̀ sí nímí lára. Ní ìparí, mo máa ń ra nǹkan ní ọjà, ní sọ́ọ̀bù, ní súpámákẹ̀tì àti lórí ayélujára gẹ́gẹ́ bí ohun tí mo fẹ́ rà àti àkókò tí mo ní. Èyí yé jẹ́ kí ìgbésí ayé mi rọrùn, mo sì lè rí gbogbo nǹkan tí mo nílò láìṣe ìṣòro fún ara mi rárá.